Ṣé ọmọ mọ ohun, àwọn ohun mímu pírọ́tíìnì tàí ní? Ée, mo mọ ohun mímu pírọ́tíìnì torí ohun mímu náà máa ń ṣe ànfààní fún abọ́ ara. Bí tó jẹ́ pé ó ní àwọn olóyin pọ̀ tó máa ń pè ní pírọ́tíìnì tí máa ń jẹ́ ara èèyàn kó dáfa fa, kó ṣí ṣí dáadáa. Tó jẹ́ pé tí ẹ bá mu ohun mímu pírọ́tíìnì nkán tó dáa ní fún ara, tí èèyàn ó wà nínú gbígbé pẹ̀lú ìdùnnú àti àlàáfíà torí gbogbo ara èèyàn yóò máa ṣiṣẹ́ kárakára tó sì yẹ tí ó ní ṣí pé ní ìbìkán dùn yàn àbí ìbìkán ṣe bákan bákan fún ìyàrá fi tó bá jẹ́ pé ní èèyàn ní àlàáfíà. Àmọ́ ohun mímu pírọ́tíìnì ni ńkẹ́ tó dáa fún ara ni.

Kini ọ máa ń ṣe nígbà tí o bá sìn? Ǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá sìn, oun ní pé ní àkọ́kọ́ máa bo ẹnu mi nígbà tí mo bá fẹ́ Ẹlẹ́ẹ̀kejì kù mo, ẹ̀ tó fi jẹ́ pé à wá ẹlẹ́ṣin igbagbo odòdò ni, tí à man pè ní ẹlẹ́ṣin Mùsùlùmí, tán tì fi kọ́ wa nínú tìrà wà kó ní pé ní tí ẹ bá sìn, wọ́n sọ pé ní "Alhamdulillah". Tó Alhamdulillah, kó nì ǹkẹ́ tí mo máa sọ ti mó bá sìn. Máṣé rí lárí dáajú pè ní mó fọ bẹẹnu mi tórí, ìṣin mọ́n wá gbọ̀n mí pẹ̀lú agbárá, tó fi jẹ́ pé, ọ ní tà itọ́ sàwọ̀n ẹyan tó wà ń règbè règbè rẹ̀, ọ ní tà itọ́ sí wọn, àwọn tó ń wà ń règbè règbè rẹ̀, níbí tọ̀ tí ṣé ǹkan tí ó dáa fún wọn. Àmọ́, tọ bá ti fẹ́ sìn, tí ọ fi ọwọ́, tí ó fí bo ẹnu rẹ̀, àbí tó bá jẹ́ pé kò tí ìṣin náà kò tí mọ̀ ọ́n mọ́lẹ̀, ó lè sáré yàgò kò níbí tàn ẹyin yàn wà. Tórí, tí eyan bá fẹ́ sìn, o mọ́n wá pẹ̀lú àwọn agbárá kan tó jẹ́ pé, nígbà mí, ẹ̀yan ò ní lè, ẹ̀yan ò ní lè control rẹ̀, ẹ̀yan ò ní lè control rẹ̀, ẹ̀yan ò kàn ń sọ̀ ọ́ lẹ́ ni Te ẹ̀yan bá kúro ninu àwọn ènìyàn, kò sí problem kan tó jẹ́ pé, ó lè bá pà ọ̀ láti ẹ̀yin.

Ṣé o ní àìsàn ìkórira sí oúnjẹ kan? É, mo ní àìsàn ìkórira sí oúnjẹ, oúnjẹ táwọn, èèyàn máa ń pè ní, eh, tuwo mẹ́kúnùka. Torí tí wọ́n ń jẹ, màá rí pé ni gbogbo agọ́ ára mi, ìyẹn ń ṣe mí bákan bákan, ìyẹn máa rìn mí. Torí bẹ́ẹ̀, n ẹn ń ṣe ń fẹ́ kí a máa jẹ ẹ. Ògùn iru ilé òní regberegbe ni. Mo ní ìkórira sí tuwo mẹ́kúnùka torí ń dà mí, wọ́n máa ń sọ pé ni ó dáa fún ara, ń ṣiṣẹ́ fún àìsàn, eh, tí wọ́n ń mú ìyàn láyà, táwọn ló ń bo ti wọ́n ń pè ní ọ́sà. Ìwọ̀n ṣíṣe fún àmọ́ èmi pẹ̀lú ìkórira tí mo ní fún, pẹ̀lú ìkórira sí wọ̀wẹ̀dẹ́ fún tuwo mẹ́kúnùka, gbogbo ẹṣẹ ṣiṣọ́kẹ́ dẹ́ ń ṣògùn èmi mi ò lè jẹ. Elẹ̀ẹ́kejì kun mọ̀, mo ní ìkórira fún, eh, ẹ̀kọ, torí tan bá ṣẹ ẹ̀kọ, àkọ́kọ́ náà, ìṣìpẹ́ mo kórira rẹ̀ torí oun máa ń jẹ ǹsùn. Gbogbo yálà, gbogbo gbàkúgbà tí mo bá ti mú, máa ń jẹ ǹsùn. Nígbà tí ó yẹ, lófa tí n ò fi, tí ń fi fẹ́. Nígbà tá a tẹ̀síwájú, tí ìyí mú, oníjó kan tí mọ̀ wọ́n, mọ padà bí n lófa àtijọ́ náà. Èmi fẹ́ mú ẹ̀kọ́ mọ́. Àwọn elé ndí, ilé, àwọn ilé ìní oúnjẹ méjì tí mo rí kórira.

Ṣé o máa ṣe ìwádìí àwọn alábàápọ̀ ṣiṣẹ́? Alábàáṣiṣẹ́pọ̀, ṣiṣẹ́pọ̀. Émi mo máa ń ṣe ìwádìí wọn torí èmi mo jẹ́ bí olórí tó jẹ́ pé mo láwọn tí mo máa ń ṣe ìwádìí lórí bí wọ́n ṣe ń ṣiṣẹ́. Torí nígbà mì tí o bá fi àwọn alábàápọ̀ ṣiṣẹ́ kalẹ̀lẹ̀ tí o ṣe iṣẹ́ wọn, wọ́n lè ṣe iṣẹ́ báṣubàṣu tó jẹ́ pé gbogbo nǹkan orí rẹ̀ nì padà láàbọ̀ sí. Àmọ́ tí o bá try, tí o bá gbìyànjú láti, láti fi wọ́n sí ọ̀nà tó dáa, iṣẹ́ tí ẹ̀ yóò ṣe, ó ṣe iṣẹ́ tó dáa, wọ́n sì ṣe iṣẹ́ tó dáa níbi tó jẹ́ pé a fọwọ́ so pọ̀. Ó sì rí pé ní iṣẹ́ tí ẹ̀ ń ṣe, o ní ìlọsíwájú torí kí ẹ̀ mọ ṣiṣẹ́ láì ní ìlọsíwájú, ǹkan burú jáì tó jẹ́ pé, ẹ́ẹ̀, ǹkan tí ó gbẹ̀yìn rẹ̀ kò ṣe ǹkan tó dáa. Ní lòfa gbogbo iṣẹ́ tí ènìyàn bá ṣe tí ènìyàn bá yàn ṣiṣẹ́pọ̀ tó jẹ́ pé àwọn alábàáṣepọ̀ tí ẹ̀ mọ̀ ṣe ìwádìí wọn dáadáa torí àwọn mọ ènìyàn. Nígbà mìí ǹkan tí o bá ti ṣe ǹkan tí wọ́n, wọ́n máa ṣe tí ó ṣe dáa wọ́n máa lò ó ní ìlòkulò.

Irú kọ̀ǹpútà wo ni ò ń ní? Hhnn tẹ́lẹ̀, mo ní kọ̀ǹpútà. Kọ̀ǹpútà tí mo ní tẹ́lẹ̀ méjì ni. Eh, Lenovo wà bẹ́ẹ̀ àti eh, kíni tiẹ̀ ni orúkọ? Eléyi ni HP. Lenovo wà bẹ́ẹ̀, HP wà bẹ́ẹ̀. Tó níbi àwọn èèyàn burúkú tí wọ́n máa ń jí nǹkan àwọn èèyàn gbé, lọ ti bá n jí HP mi, tó jẹ́ pé òun ni èyí tó fine jù lára. Tó bá le jẹ́ pé eh, Lenovo inú rẹ̀ ó da ju eléun lọ. Àmọ́ wọ́n à bá n jí HP mi gbé, nígbà tó yá ni Lenovo náà kan náà, òun náà ó bàjẹ́. Torí bẹ́ẹ̀ ní ìsìn, ì n ní kọ̀ǹpútà kan kan tí mò ń lò. Èmi ní kọ̀ǹpútà kan kan tí mò ń lò. Gbogbo nǹkan tí n ba ṣe ní ìsìn, a fi kí ń ṣe lórí fóònù mi. Kò bá jẹ́ nǹkan tí eh, kọ̀ǹpútọ̀ tó yẹ kí n fi kọ̀ǹpútà ṣe. Tó bá jẹ́ pé eh, ó lè ṣe ṣe ní fóònù, fóònù màá wáa fi ṣe. Torí àwọn olè wọ́n máa ń sọ èèyàn dí eh, wọ́n máa ń dá èèyàn padà, wọ́n máa ń fa ago, ọwọ́ ago èèyàn padà sẹ́yìn ni. Ìbí tí wọ́n ti bá èèyàn jí nǹkan tó jẹ́ pé eh, fọ́wọ́ eh, dáwọ́pọ̀ níbi ríra kọ̀ǹpútà. Àmọ́ wọ́n á bá èèyàn gbe kọ̀ǹpútà èèyàn bó le èyan ṣe fẹ́ ṣe, tó ri ẹ̀ èyán o gba ká mú.